Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún àwọn ọmọ kékeré ló máa ń dùn jù, nítorí pé oúnjẹ púpọ̀ máa ń wà, àimóye àwọn activities rẹpẹtẹ náà tan máa ń ṣe ní ijó náà. Àjọ̀dún yìí jẹ́ ijó, ijó, ijó àrídunnu fún àwọn ọmọ kékeré àtàwọn àgbàlagbà. Nítorí pé oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ló máa ń wà. Oúnjẹ bíi jollof rice, ẹran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọn máa ń ṣe ní ọjọ́ náà, tí àwọn ọmọdé dé máa jẹ, ti won máa gbádùn ara wọn.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo máa ń mu coffee ní ibi iṣẹ́ nítorí pé coffee ó dáa fún ara, ó dùn, ó dẹ̀ máa ń mú ara yá, ó dẹ̀ máa ń jẹ́ kí ẹ̀yàn lè tètè ṣiṣẹ́. Àmọ́, kò gbọdọ̀ pọ̀ jù. Tó bá ti pọ̀ jù, ìṣe ni ó máa ń jẹ́ kí brain ẹ̀yàn wà hyperactive. Ẹ̀yàn ò ní le rest dáadáa. Ó máa ń fa àwọn, àwọn nǹkan kan sára tí ò dáa. Nítorí ẹni mo fi stop àti máa ń mu coffee.